Bí mo ṣe máa ń kojú, ìdènà ọkọ̀ ni pé mo máa ń kojú ẹ̀ pẹ̀lu gbogbo àyà mí ni. Mo máa ti ń pèsè ọkọ̀ mi sílẹ̀ pé súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ máa ń wà. Láàárọ̀ bēyẹn tí bá sọ pé mo fẹ́ wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mi ò bá sì fẹ́ kojú rẹ̀, màá lọ gbé ọkọ̀ ojú omi.

A! Kristẹni pọnńbélé lémi o, èmi ò lu etí mi o. Ọkùnrin dẹ́tùn ni mí, mi ò lè lu etí mi nítorí ọmọ Ọlọ́run ni èmi ń ṣe. Gẹ́gẹ́ bí Kristẹni mi ò lè lu etí mi, ṣùgbọ́n mo lè lu etí fún ọmọ mi obìnrin tàbí tó bá hun tó bá dàgbà ó lè lọ lu etí fún ara ẹ. Ṣùgbọ́n tí ìyàwó mi bá lu etí, inú mi á dùn. Tó bá wọ nǹkan tó máa ń wọ̀ ṣ'etí o máa ń jẹ́ kí ẹwà obìnrin tún ṣáná.

Ẹ̀fọ́, ẹ́fọ́, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ, wọn ló máa ń pè ní ugu, mi ò mọ̀ ká tó máa pè ní Yorùbá ṣùgbọ́n àwọn ọmọ ara àti ibí, àwọn ọmọ Igbo lọ máa ń jẹ, wọn máa ń jẹ ju. Ìgbà tí mo lọ sí ìlú mìíràn, Port Harcourt ni mo, ni wọ́n fi se oúnjẹ fún mi, ó sì dùn. Àwọn ẹ̀fọ́ tókù bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ì, àwọn ètò kù, wọn ń dùn lẹ́nu mi. Wọ́n máa ń, wọ́n máa ń rí bákanbákan lẹ́nu mi.

To bá jẹ pé ìdáàbòbò tẹ n sọ̀rọ̀ nípa ẹ̀ ni aṣọ ìbora, bẹ́ẹ̀ni mo ma ń fi aṣọ ìbora sára tí n bá fẹ́ sùn. Ó jẹ́ awon nkan to je pé mo ma ń lò, pàápàá jùlọ tí òtútù bá wà, àkókò òtútù mo ma ń lò. Kẹ́dẹ̀ tun wà wó, mo ti fọ aṣọ ìbora mi gan ní àárọ̀ yìí torí ó fẹ́ dàbí ẹni pé ọyẹ́ ti fẹ́ má a wọlé bọ̀

Ìgbà tí mo máa ń gẹ irun mi, bí ọ̀sẹ̀ méjì méjì ṣira wọn ni mo máa ń gẹ irun mi. Ṣùgbọ́n láti ọdún tó kọjá lọ, ní oṣù Ọ̀pẹ, mi ò tí ì gẹ irun mi. Inú mi ò dẹsii dún sí, ṣùgbọ́n ó yẹ kí n gẹ lálẹ́ yìí torí mo ń lọ ibi iṣẹ́ ní ọ̀la. Mi ò tí ì mọ̀ tó ṣe máa rí but, ṣùgbọ́n ó yẹ kí n gẹ.